Irú kọ̀m̀pútà tí èmi ń lò ní kọ̀m̀pútà tí a ń pè ní HP. Laptop dè sí ni, ó ní bátìrì tó lè jẹ́ kó ṣiṣẹ́ tí kò bá síná. Tí iná pùpo bá ti wà ní orí rẹ̀ tá bá ti gbọná, tí iná pùpo bá ti wà wà lórí, a lè lò láìsí iná. Kò fi bẹ́ẹ̀ tóbi àmọ́ ó tóbi díẹ̀ o dẹ̀ sí wu díẹ̀ àmọ́ kò fi bẹ́ẹ̀ wo. Kò wú wò tó awon kọ̀m̀pútà tí wọ́n máa ń gbé sí orí tábìlì kí n ta máa gbé sí orí itan ni tí wọ́n ń pè ní laptop. Ó dè sí ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ ó sì máa ń fúnni ní àwọn ǹkan láti ṣiṣẹ́ lórí.